Oúnjẹ tí ma ń jẹ ní òwúrọ̀ kì ń ṣe oúnjẹ tó le rárá. Àwọn oúnjẹ bí, bí cereal, bí ògì àti bí custard. Àwọn oúnjẹ tó fẹ́lẹ́, òun ni mo máa ń jẹ ní òwúrọ̀ kí n ba lè ní okun dáadáa, kó má ba à gbé mi mọ́lẹ̀.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi òun ni sitting room. Nítorí ibẹ̀ ni tẹlifísàn mi wà àti àwọn ohun mèremère míràn tí mo ní nínú ilé. Ibẹ̀ ni màá ti ń gba àlejò àwọn ènìyàn, ó sì jẹ́ ibi tó rẹwà jù nínú ilé.